Ìgbà mélòó ni o máa ń fọ eyín lójúmọ́? Mo máa ń fọ eyín mi ní ẹ̀ẹ̀méjì ní ójúmọ́, màá fọ ní àárọ̀, tí ń bá sì dé ní ibi iṣẹ́ ní owó alẹ́, màá tún fọ ní alẹ́.

Ṣé o máa ń lo ọ̀pá ìfámọ́ra nígbà tí o bá ń mu mímu? Ẹ̀ ko n ṣe gbogbo ìgbà, ẹ̀ kọ̀ọ̀kan mo máa ń lo ọ̀pá ìfámọ́ra láti fa ohun tí mo ń ṣẹ́nu ko n ṣe gbogbo ìgbà.

Báwo ni bátìrì fóònù rẹ ṣe máa ń dúró? Tí mo bá ti charge fóònù bátìrì mi tó full, ó máa ń dúró fún ọjọ́ méjì. Mo máa ń lo fún ọjọ́ méjì tó bá full dáadáa.

Báwo ni ó ṣe máa ń gba iyùn? Ni ibi iṣẹ́ tí mo bá ṣe iṣẹ́ dáadáa, mo máa gba iyùn. Nínú ilé náà, àwọn ọmọ mi máa ń bu iyi fún mi tí bá dáná. Tí wọ́n bá jẹ oúnjẹ tó dùn, ọkọ mi náà pẹ̀lú, wọ́n máa bu iyùn fún mi pé oúnjẹ yìí ó dùn dáadáa.

Ṣé o máa ń ka ìwé? Hmm, mo máa ń ka ìwé. Mo máa ń ka ìwé dáadáa, pàápàá jùlọ ìwé novel, àwọn ìwé ìtàn. A máa sọ nípa ìtàn, ìtàn kan àbí imìíràn, àbí àwọn ìwé tó sọ nípa gbò, mo máa ń ka.

Ṣé o máa ń pa owó pamọ́? Mo máa ń fi owó pamọ́ sí ilé ìfowópamọ́. Mo ní bí i ilé ìfowópamọ́ bíi márùn. Ilé ìfowópamọ́ yìí ti Guaranty Trust Bank, First Bank, EcoBank, Zenith Bank, mo sì máa ń lo Opay àti Palmpay.

Ṣé o fẹ́ran àwọn àlọ́ apanilẹ́rìn bẹ́ẹ̀ni? Mo nífẹ̀ẹ́ àlọ́ tí máa ń pani lẹ́rìn. Torí mo kòhùn tó bá ń pani lẹ́rìn tàbí tó bá mú inú ẹnu dùn mo nífẹ̀ẹ́ síi. Torí mo fẹ́ràn láti máa mú inú àwọn ènìyàn dùn.

Báwo ni o ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí rẹ? Mo máa ń lo àkókò pẹ̀lú àwọn ẹbí mi tí mo bá dé láti ibi-iṣẹ́. Mi ò kì í jẹ́ kí iṣẹ́ ó gba àkókò tí mo máa ń lò pẹ̀lú àwọn ẹbí mi. Àkókò iṣẹ́ ọ̀tọ̀, àkókò tí mo máa lò pẹ̀lú àwọn ẹbí mi ọ̀to. Mi ò kì í jẹ́ kí méjèèjì papọ̀, olùká-lùkú wà láyé tí rẹ̀.

Irú bàtà wo ni o màá ń wọ̀? Mo máa ń wọ bàtà boot, èyí tí àwọn ológun tí wọ́n máa ń wọ̀. Mo sì máa ń wọ bàtà slippers tí kò ga púpọ̀ jù low heel, mo máa ń wọ̀.

Nígbà wo ni ọjà tuntun yóò jáde? Kò sí ìgbà tí ọjà tuntun kò kí ń jáde, igbami ó máa ń jáde ní ìbẹ̀rẹ̀ oṣù, ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tàbí tí ọ̀sẹ̀ bá ti ń lọ sí ìparí àbí tí oṣù bá ń lọ sí ìparí.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó kún? Mo máa ń jẹ oúnjẹ tó dùn, oúnjẹ tí ènìyàn fẹ́ràn jù. Mo fẹ́ràn láti máa jẹ oúnjẹ tó lọ fẹ́ẹ́rẹ́fẹ́, mi n fẹ́ràn oúnjẹ tútù, mii kí ń jẹ oúnjẹ tó bá ti pọ̀ jù, níwọ̀n bá ni mo máa n jẹ.

Ǹjẹ́ o máa ń wọ ago ọwọ́? Mo fẹ́ràn láti máa wọ ago ọwọ́. Yé dá chain wristwatch àbí leather wristwatch, kò sí èyí tí mi ò kí ń wọ̀. Méjèèjì ni mo fẹ́ràn láti máa wọ̀ ní gbogbo ìgbà. Ṣùgbọ́n láti ìgbà tí tẹkinọ́lọ́jì ti gbé fóònù dé orí, fóònù làdé tí ń wọ ago ọ̀sìn.

Ṣé o ní ọkọ̀? Hmm, mo ní ọkọ̀? Ọkọ̀ tí mo sí ni ọkọ̀ mi lónií So, tí ọkọ mi bá ní èmi náà ni mo mú. Mo máa ń gbe jáde. Ó ti ń kọ́ mi bí a ṣe ń wa ọkọ̀ náà díẹ̀ díẹ̀. Ṣùgbọ́n ọkọ̀ wíwà ọ̀rọrùn ní ìlú Èkó.

Kí ni ohun tó máa ń gbọ́ nígbà tó bá wà nínú ọkọ̀? Mo máa ń gbọ́ orin, mo máa ń gbọ́ ìròyìn àgbáyé, mo sì máa ń gbọ́ àwọn orin gbẹ̀du tí mo máa ń jó sí nínú ọkọ̀ tí mo bá ń jáde.

Ṣé o máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí o bá ń sùn? Mo máa ń lo aṣọ ìbora tí bá fẹ́ sùn ní alẹ́. Mo sì máa ń fi aṣọ ìbora mi torí òtútù tàbí ẹfon tó máa ń jẹ mí. Idí nìyẹn mo fi máa ń lo aṣọ. Mi ò fẹ́ràn láti máa ṣí ara sílẹ̀ tí bá sùn.

Àwọn wo ni o fẹ́ràn jù? Àwọn tí mo fẹ́ràn jù ni àwọn mọ̀lẹ́bí mi. Mo nífẹ̀ẹ́ àwọn mọ̀lẹ́bí mi dáadáa. Ìyá tó bí mi lọ́mọ, egbọ̀ń mi, àbúrò mi, ọkọ mi àtọ̀ ọmọ mi. Gbogbo mọ̀lẹ́bí mi ni mo nífẹ̀ẹ́ sí. Ẹbí ọkọ, ẹbí mi, gbogbo àwọn a-- mo nífẹ̀ẹ́ sí.

Yàrá wo nínú ilé rẹ ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn yàrá ibùsùn mi, torí gbogbo ìgbà tí mo bá wọlé tí mo lọ sínú yàrá ibùsùn, mo máa ń sinmi, ó máa ń jẹ́ kí n relax. Kò sí ariwo níbẹ̀.

Ẹgbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn ẹgbẹ́ eré ìdárayá tí a ń pè ní eré ìtàgé tí àwọn òṣèré tí wọ́n máa ń ṣe ní National Theatre. Ó jẹ́ eré tí mo fẹ́ràn jù, ó máa ń mú inu mí dùn ó sì máa ń pa mí lẹ́rìn-ín ní gbogbo ìgbà.

Kí ni o máa ń jẹ ní òwúrọ̀? Mo fẹ́ràn láti mu tíì àti búrẹ́dì ní òwúrọ̀. Mo si tun máa ń jẹ ìrẹsì ní òwúrọ̀. So àwọn oúnjẹ tí mo fẹ́ràn láti jẹ ní òwúrọ̀ ìrẹsì, búrẹ́dì àti tíì.

Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Èmi ò kín ṣe ọ̀gá ilé iṣẹ́, mi sì ti da ilé iṣẹ́ sílẹ̀. Ṣùgbọ́n níbi tí mo ti ń ṣe iṣẹ́, wọn máa ń fún àwa òṣìṣẹ́ ní owó àfikún. Owó iṣẹ́ wa ní ọdọọdún ni owó máa ń gun owó iṣẹ́ wa.

Ìgbà mélòó ni o máa ń lo fóònù rẹ lójoojúmọ́? Gbogbo ìgbà ni mo máa ń lo fóònù mi lójoojúmọ́. Fóònù mi máa wà lọ́wọ́ mi ní gbogbo ìgbà torí fóònù alágbèéká ni a pè é. Gbogbo ibi tí mo bá ń lọ, mo máa mú fóònù mi dání. Ajo máa ń lọ everywhere ni.

Báwo ni oọ́ ṣe máa ń mú àwọn èrò tuntun wá? Áà, àwọn èrò tuntun fún ara wọn tàbí ilé iṣẹ́ tí wọ́n bá fẹ́ gbà eeyan sí enu ise, wọ́n máa kọ̀wé síta àbí kọ́ polongo lówó ẹ̀rọ lójú ẹ̀rọ amóhùnmáwòrán lórí Íńtánẹ́ẹ̀tì pé àwọn fẹ́ gba èrò tuntun wọlé.

Ṣé o máa ń ṣe eré ìdánì? Mo máa ń ṣe eré. Nígbà mìíràn, mo máa ń ṣeré pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ mi, mo sì máa ń ṣeré pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Mo máa ń ṣeré pẹ̀lú àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi, so mi kì í dá nìkan ṣe eré. A jọ máa ń ṣeré pọ̀.

Ṣé o fẹ́ràn jókòó ní ilé fèrèsé nínú ọkọ̀ òfurufú? Hmmm. Mi ò tí wọ inú ọkọ̀ òfurufú rí o. Ṣùgbọ́n tí mo bá ní àǹfààní láti wọ inú ọkọ̀ òfurufú, á wù mí kí n jókòó sí etí fèrèsé nínú ọkọ̀ òfurufú.

Ṣé o ní irungbọ̀n? Rárá o, mi ò ní irungbọ̀n torí mi kì í ṣe ọkùnrin. Ọkùnrin ló máa ń hu irungbọ̀n. Although obìnrin náà máa ń hu irungbọ̀n, ṣùgbọ́n obìnrin tèmi, mi ò ní irungbọ̀n. Mi ò tiẹ fẹ́rán ọkùnrin tó ní irungbọ̀n.

Ṣé o ní orúkọ ìnagijẹ? Orúkọ mẹ́ta ni àwọn òbí mi sọ mi. Alákọ̀ọ́kọ́ orúkọ ìdílé mi, èkejì orúkọ èdè òyìnbó èdè gẹ̀ẹ́sì, ìkẹta ni ìyá àgbà àwọn na fún mi ní orúkọ ìkẹta tí a máa ń pè ní Bukola.

Ṣé o ti dúró lílọ ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí? Bẹ́ẹ̀ni, nígbà tí fóònù mi bàjẹ́ tí mo mu lọ fún àwọn tí wọ́n bá mi tún un ṣe, mo dúró fún ọjọ́ méjì láìlùú. Ìgbà kan náà tí fóònù mi tí ó ṣọnù mi ò ló fún ọjọ́ méjì, mi ò ló fún ọjọ́ méjì.

Ṣé o ti ṣiná rí? Bẹ́ẹ̀ni, dáadáa. Mo ti ṣiná dáadáa. Ìgbà tí mi ò bá mọ ibi tí mò ń lọ, tín bá ti ṣiná, màá béèrè lọ́wọ́ àwọn èèyàn kan wà ní ìtòsí, pé kọn júwe ọ̀nà fún mi pé mo ti ṣiná ibi tí mò ń lọ pé mi ò mọ ibi tí mò ń lọ. Àwọn èèyàn a sì ràn mí lọ́wọ́, wọn a júwe ọ̀nà fún mi.

Ṣé o máa ń mu òògùn lójoojúmọ́? Hmmm. Mi fẹ́ràn láti máa mu òògùn lójoojúmọ́. Tíi mo bá ṣàìsàn, mo màá n mu òògùn. Bóyá mo sick àbí mo fẹ́ treat àìsàn kan ni mo máa ń lo òògùn. Mi fẹ́ràn láti máa mu òògùn lójoojúmọ́.

Ṣé o ní ètò ààbò kọ̀ǹpútà? Mì o ní ètò ààbò kọ̀ǹpútà, ṣùgbọ́n àwọn tó ní ètò ààbò kọ̀ǹpútà wón máa wá sí ibi iṣẹ́ mi tàbí ilé ìjọsìn wa láti wá ṣe ètò yìí fún wa lẹ́ẹ̀kọ̀ọ̀kan bí ẹmẹjì láàárín ọdún.

Ṣé o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Mo fẹ́ràn ìpàdé ori fóònù torí kò kí ń gba àkókò, kò dẹ̀ kó, kò kí ń gba ààyè ènìyàn. Ó jẹ́ ìpàdé tí ó rọrùn, ìpàdé ori fóònù ó sì jẹ́ pé ó rọrùn fún gbogbo àwọn ènìyàn láti wà nínú ìpàdé náà. So ìpàdé ori fóònù jẹ́ ìpàdé tó rọrùn tí mo fẹ́ràn.

Báwo ni o ṣe máa ń tọrọ àforíjì? Mo máa ń tọrọ àforíjì pẹ̀lú ẹ̀mí ìrẹ̀lẹ̀. Tí mo bá ṣẹ ènìyàn pẹ̀lú ẹ̀mí ìrẹ̀lẹ̀, màá lọ bá onítàn má sì tọrọ àforíjì. Láti inú mi wá ni mo ti máa ń tọrọ àforíjì kí wọ́n ba lè fi orí ji mí.

Ṣé o gbà, o gbà, o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́? Hmmm. Èmi ò gbàgbọ́ nínú ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́. Ohunkóhun tí olúkalúkun bá gbàgbọ́ sí ni kí wọ́n ṣe. Kò sí nǹkan tó ń jẹ́ ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ látọwọ́ bàbá sí ọwọ́ ìyá. Ohun tó mọ́ bá ti ní ìgbàgbọ́ sí ẹ jọ́ ṣe, ẹ̀sìn tó mọ́ bá ń wù ko fẹ́ ṣe ẹ jẹ́ o ṣe, tó bá ṣá ti ṣe, tó lòdì sí, òfin Ọlọ́un.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìràwọ̀ o, ìràwọ̀ orun? Òhun mi ni mo fi máa ń ṣe gbogbo nǹkan tí mo bá ń ṣe. Mi ò nílò láti lo ẹ̀rọ tó lè ran òhun mi lọ́wọ́. Although àwọn mi máa ń lò ó ṣùgbọ́n èmi ò kí ń lò ó.

Kí ni àwọn nǹkan tó wà nínú àwọn nínú àpò owó rẹ? Àwọn nǹkan tó máa ń wà nínú àwọn àpò owó mi, biro tí màá fi ń kọ̀wé, ìwé biro, ìwé ìdánimọ̀, káàdì ìdánimọ̀ kó máa ń wà nínú àpò mi, díẹ̀ kọ́kọ́rọ́ ilé mo máa ń fi sínú àpò mi náà pẹ̀lú.

Báwo ni o ṣe máa ń kojú ìdènà ọkọ̀? Kò sí ǹkan tí mo máa ń ṣe fún ìdènà ọkọ̀, ju kí n ní sùúrù títí tí ọ̀nà máa fi free, tí màá fi tẹ̀síwájú ibi tí mò ń lọ. Nítorí ìdènà ọkọ̀ máa ń wà ní òpópónà ìlú Èkó ní gbogbo ìgbà.

Ṣé o máa ń ṣe ìmúdùn wọ̀n sọfitíwẹẹrì rẹ? Mi ò tíì ní sọfitíwẹẹrì, ṣùgbọ́n àwọn mo sì ń gbèrò láti ní ẹyọ kan kí èmi náà máa lò. Ṣùgbọ́n báyi mi tí ni tí mò ń lò, mò ń sì ń lò ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi láti fi ṣe todo mi.

Ọjọ́ wo nínú ọ̀sẹ̀ mi ò fẹ́ràn jù? Mo fẹ́ràn ọjọ́ ìsinmi, ọjọ́ ìsinmi à á lọ sí church, màá yin Ọlọ́run, à gbọrọ Ọlọ́run, tí bá ṣi ṣe tán tí a bá wálé, màá sinmi, kò sí iṣẹ́ púpọ̀ fún mi ní ọjọ́ ìsinmi torí ọjọ́ ìsinmi ló máa ń jẹ́ fún mi tí mo máa ń sinmi dáadáa.

Ṣé o máa ń ṣiṣẹ́ láti ilé? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe iṣẹ́ láti ilé lórí ẹ̀rọ fóònù mi. Àwọn iṣẹ́ ọ́fíìsì tí ó bá yẹ kí n ṣe ní orí fóònù mi láti fi fáìlì ránṣẹ́ sí Abuja tàbí sí ìpínlẹ̀ mi, mo máa ń ṣe lórí fóònù mi. Mo sì máa ń ṣe-- a sì máa ń ṣe ìpàdé lórí fóònù.

Kí ni ohun tí o máa ń ṣe ní àsálẹ? Hmm mo fẹ́ràn láti máa ṣe àwọn iṣẹ́ ilé, máa dáná oúnjẹ, máa fún àwọn tó wà nílé lóúnjẹ, má sì tọ́jú ilé. Dẹ̀ tí ó bá di alẹ́ a gbọ́ ìròyìn àgbáyé àbí kí n wo tẹlifíṣàn.

Àkókò mélòó ni o máa ń ṣe ètò agogo ìjín rẹ? Hmmm. Mo máa ń ṣe ètò agogo ìjí mi ní dédé ago márùn-ún ìdaji. Ṣùgbọ́n nígbà míràn, mo máa ń jí nígbà tó bá wù mí. Bóyá ó ti rẹ mí kí n tó sùn àbí mo pẹ́ kí n tó sùn, mo lè jí ní ago mẹ́fà kọjá àbí ní ago mẹ́fà ìdájí.

Ṣé o ti lu etí, etí rẹ? Bẹ́ẹ̀ni, àti kékeré náà ti lu etí fún mi. Mi o ti ẹ mọ ẹni tó bá mi lu etí ohun, ṣùgbọ́n nìgbà tí máa dàgbà, mo bèrè lọ́wọ́ ìyá tó bí mi lọ́mọ. Wọn sọ fún mi pé kékeré náà ti bá mi lu etí nígbà tí mo sì wà ní ilé ìwòsàn kan tó gbé mi wá sí ilé. Ìkan nínú àwọn nọ́ọ̀sì tó ń ṣiṣẹ́ ní hospital ló lu etí fún mi.

Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí? Dáadáa, mo máa ń gun ọkọ̀ ojú omi. Kódà mo ní ọkọ̀ ojú omi títọ̀dọ̀ mi gan tí mo máa ń gbé jáde nígbà tí mo sì wà ní ilé. Tí bá ń jáde, ọkọ̀ ojú omi títọ̀dọ̀ mi ni màá gbé jáde tí a pè ní "canoe". Ti bá dẹ́ ń jáde, speedboat àwọn ẹ̀gbọ́n mi ni wọ́n máa fi gbé mi jáde ná.

Báwo ni o ṣe máa ń jí ní òwúrọ̀? Nígbà mìíràn ọkọ mi ló máa ń jí mi tàbí ti àlà ló máa ń jí mi, ìgbà mìíràn ẹwẹ sẹ̀re ó lè jẹ́ ẹ̀rọ alágbèéká mi ló máa ń jí mi tàbí ọ̀rọ̀ tí àwọn ènìyàn ń sọ ní inú ilé ló máa ń jí mi.

Ṣé orí máa ń fọ́? Ẹ̀, kọ̀ọ̀kan tí bá ti ṣe iṣẹ́ tó ti rẹmi, orí á máa fọ́ mi, tàbí nígbà mí tó bá yẹ kí n jẹun tí mi ò jẹun, tébì bá n pa mí, orí á máa fọ́ mi, ní ẹ̀gbẹ̀gbẹ́ orí ma ti mọ̀ pé ebi ló ń pa mí.

Nígbà wo ni o kẹ́yìn gun ọkọ̀ akérò? Bí i ọjọ́ mẹ́ta sẹ́yìn, mo sì gun ọkọ̀ akérò nígbà tí mò ń lọ sí Ikorodu. Ọkọ̀ náà kó ọ̀pọ̀lọpọ̀ èrò, èmi náà wá tẹ̀lé e, gùn inú ọkọ̀ náà. Nínú ìlú Èkó kò sí bí a ṣe ni máa gun ọkọ̀ akérò.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro níbi iṣẹ́ níbi iṣẹ́ mi, gbogbo ìgbà tí n bá dojú kọ ìṣòro, màá fà á balẹ̀, rí i wá bí mo ṣe lè yanjú ìṣòro náà. So gbogbo ìṣòro tó bá kojú sí mi, mo máa ń fà á balẹ̀ láti yanjú wọn ní ẹyọ kọ̀ọ̀kan.

Ṣé o fẹ́ràn yíya àwòrán? Mi ò mọ bó ṣe máa ń ya àwòrán ṣùgbọ́n ọmọ mi fẹ́ràn àwòrán yíya, ó sì mọ bí a ṣe ń ya àwòrán. Tí mo bá fẹ́ ya àwòrán máa pè é pé ko wá bá mi ya àwòrán. Èmi ò mọ bó ṣe ń ya àwòrán.

Ṣé o máa ń jẹun nínú ọkọ̀ rẹ? Bẹ́ẹ̀ni, tí èbi bá n pa mí tí mo bá wà nínú ọkọ̀, tí ọkọ̀ mi ń drive, màá gbé oúnjẹ mi jáde, màá sì jẹun. Máa jẹun, irú óúnjẹ tó wù mí, máa je máa mọ́ mi. Tí àwọn náà bá sì fẹ́ jẹ, màá fún wọn àbí ká wa méjèèjì jọ jẹ oúnjẹ náà.

Báwo ni ìgbéyàwó iṣẹ́ tó kẹ́yìn ṣe rí? Àh! Ìgbéyàwó tí mo lọ kẹ́yìn ni ìgbéyàwó Ṣadé àti Ṣọlá. Ó jẹ́ ìgbéyàwó tó lárinrin. Ìgbéyàwó oúnjẹ wà. Gbogbo àwọn ènìyàn tó wá síbi ìgbéyàwó ló jẹun. Wọ́n sì mú kan tó lọ lé wọ́n.

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wo ni ò ń lò? Iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mò ń lò water system. Then ngbà tí mo wà ní ìlú, a máa ń lọ sóko láti lọ ṣe ìgbọ̀nsẹ̀ tàbí kí a wálẹ̀ kí a ṣe ìgbọ̀nsẹ̀ sínú ẹ̀, a sì pa fiyẹ̀pẹ́ pade.

Ṣé o fẹ́ràn jíjó? Àá, mo nífẹ̀ẹ́ sí ijó. Mo jẹ́ ẹnìkan tó jẹ́ pé ó máa ń jó. Boya ní ilé ìjọsìn tàbí níbi iyèsi ṣíṣe tàbí ní paatí tàbí ínú ilé, ni mo lè máa kọrin kí n jó. Wọ́n máa ń pè mí ní òkotó óníjó.

Ṣé o máa ń mu àwọn ohun mímu protein? Rárá o, èmi ò kí ń mu protein. Mi ò kí ń mu protein, mi i kan kí ń mu gbogbo nkan tí mo bá rí. Ohun mímu tí mo fẹ́ràn láti mu oun ni Murtina tàbí Fruit.

Eh, ó máa ń kọ́ nǹkan ní orí Íńtánẹ́ẹ̀tì. Bẹ́ẹ̀ni, mo máa ń kọ́ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Mo máa ń kọ ìwé, mo máa n kọ́ bí a ṣe ń dáná oúnjẹ, mo máa ń kọ́ bí a ṣe máa ń tún ilé ṣe. Oríṣiríṣi nǹkan ni mo máa ń kọ́ lórí Íńtánẹ́ẹ̀tì.

Ní ìgbà wo ni o máa ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun? Ìgbà ọdún around November, December tí gbogbo nǹkan máa ń wá lẹ̀, ọjà máa ti wá sílẹ̀. Àkókò tí mo máa ń ra ẹ̀rọ ayárabíàṣá ni àyè.

Oúnjẹ wo ni o mọ bí a ti ń ṣe dáadáa? Mo mọ bí a ti ń ṣe ẹ̀fọ́ ẹ̀gúsí àti bí a ti ń ṣe ìrẹsì especially jollof rice tí mo nífẹ̀ẹ́ sí. So àwọn oúnjẹ tí mo mọ̀ ṣe dáadáa wọ́n pọ̀ lọ́pọ̀lọ́pọ̀.

Kí ni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? À mọ́ ní patí kan tí mo fẹ́ lọ ní ejigbo, mo sì ti ra aṣọ. É, ìkan nínú àwọn alábàáṣiṣẹ́ mi ni àbúrò ẹ́ ń ṣe ìyàwó.

Ṣé o ti lé ẹnìkan kúrò ní ìṣẹ́ rí? Rárá, mi ò lè yàn kúrò níbí ṣẹ́rí. Gbogbo àwọn tí mo bá tajọ́ bẹ̀rẹ̀ ṣẹ, gbogbo wa la ṣì wà ní ẹnu iṣẹ́. Mi ò ní àǹfààní láti lè lé èèyàn kúrò ní ẹnu ṣẹ́ nítorí pé mi kí n ṣe ọ̀gá ilé iṣẹ́.

Ṣé o ní nọ́mbà orílẹ̀? Nọ́mbà orí ilẹ̀ mi ọ̀o ní nọ́mbà tó wà lórí ilẹ̀. Sugbọ́n, mo ní àwọn nọ́mbà tó wà lórí fóònù mi, àwọn nọ́mbà tí mo kọ sí àwọn ibì kan nínú ilé.

Báwo ni ètò ìdárayá rẹ ṣe rí? Háà, ètò ìdárayá mi, ó jẹ́ ètò tó máa ń mú mí dùn, ètò tí n màá fi ń pa àwọn ènìyàn lẹ́rìn-ín, ètò tó máa ń mú ayọ̀ àti ìdùnnú wá. Ètò ìdárayá mi jẹ́ eto ńlá bii ètò kí a máa wo eré gẹ́gẹ́

Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ pamọ́? Mo máa ń tọ́jú àwọn fáìlì mi dáadáa. Àwọn èyí tó wà lórí fóònù mi, màá fi wọ́n pamọ́ sórí ímíìlì mi. Àwọn èyí tó dẹ̀ wà ní ilé, màá tọ́jú wọn dáadáa. Èyí tó wà níbi iṣẹ́, wọ́n wà nínú kábínẹ́ẹ̀tì àti páà.

Ṣé o máa ń ṣe ìsọdọ̀tun ọkàn bẹ́ẹ̀ ni? Mo nífẹ̀ẹ́ sí kí ọkàn mi kí ó wà ní ìsọdọ̀tun ní gbogbo ìgbà. Èrò tí ó dára ni mo máa ń fi ọkàn mi hàn, mi kì í máa ronú àwọn nǹkan tí kò dára tó lè fa àìsàn sí àgọ́ ara mi.

Ṣé o máa ń pàdé àfojúsùn títà rẹ? Rárá o, mi kì í pàdé àfojúsùn. Sugbon tí mo bá ń lọ sí ibi iṣẹ́ tàbí tí n bá ń bọ̀ ní ibi iṣẹ́, mi ò máa ń rí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ní ọgbà.

Ṣé o ní àwọn ẹ̀rọ ọlọgbọ́n nílé rẹ? Mo ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rọ ọlọgbọ́n ní ilé mi. Irú ẹ̀rọ tí alágbèéká kì í, ó jẹ́ ikan nínú àwọn ẹ̀rọ ọlọgbọ́n tí ó wà nínú ilé mi, èyí tí a mọ̀